Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Oríṣìíríṣìí ètò ni àwọn máa ń fi hàn nínú tẹlifíṣàn. Ilé ìt'ọ́je aládùn àti èrò mìíràn tí kò dùn, ṣùgbọ́n mo máa ń wo tẹlifíṣàn dáadáa, lóòrèkóòrè àti ní gbogbo ìgbà.

Rárá o, èmi kò ní irugbọ̀n. Obìnrin ni èmi jẹ́, ju gbogbo ṣe ti ẹ̀ yẹ bí àwọn obìnrin kan ṣe máa ń ní irugbọ̀, ṣùgbọ́n èmi kò ní irugbọ̀ rárá. Ọkùnrin ní irugbọ̀ tọ́ sí ojú jíjẹ, èmi kò ní irugbọ̀ rárá àti rárá.

Èmi máa ń ṣe ètò ìtọ́jú èékánná mi nípa fífi bíléèdì kí n fi ha èékánná mi. Ìgbà mìíràn èwẹ̀, mo sì máa ń kó ọwọ́ sínú omi gbígbóná láti mú kí èékánná mi kí ó le rọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Bí ó tilẹ̀ jẹ́ wípé mo jẹ́ ènìyàn kan tí ò fẹ́ràn ti máa rin ìrìn àjò, ṣùgbọ́n àwọn ǹkan ti gbé mi lọ sí ìlú mìíràn rí. Mo sì ti rin ìrìn àjò lọ sí ilu mìíràn rí dáadáa ní ọ̀pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun, nítorí gíláàsì oorun jẹ́ gíláàsì tí ó máa ń dáàbò bo ojú láti ohun ọwọ́ oorun wá. Mo ní gíláàsì oorun bí i márùn-ún àbí mẹ́rin tí mo máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ jáde lọ sí ìta tí mo máa fi ń dáàbò bo ojú mi.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi jẹ́ àwọn owó àti ID card àti passport photograph tó jẹ́ àwòrán ìdánimọ̀ ní àti ìlú tí mo ti wá. Èyí ni àwọn nǹkan tó wà ní àpò owó mi tí mo sì máa ń gbé káàkiri.

Rárá o, èmi ò kí ń máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà nítorí pé iṣẹ́ tí mò ń ṣe kò gbà mí láàyè láti máa bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ nígbà gbogbo. Nítorí náà, a kì í n pàdé lọ́pọ̀ ìgbà, mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi rárá.

Àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ ni àjọ̀dún ọjọ́ ìbí ti Krístì. Eléyìí tí ó jẹ́ ìgbà tí a máa fi ń ṣe ìrántí Krístì nípa bíbí rẹ̀, nípa bí ó ṣe kú fún eṣẹ̀ wa àti nípa bí ó ṣe jíǹde ní ọjọ́ kẹta. Èyí jẹ́ àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ lọ́pọ̀lọpọ̀ nítorí ó má ń mú kí n rántí nípa nǹkan tí Ọlọ́run ti fi kalẹ̀ láti gbà wá là.

Rárá o, orí ò kí máa ń fọ́ mi. Nítorí pé mo máa ń mu omi dáadáa ní ọ̀pọ̀ ìgbà. Nítorí tí èèyàn o bá kì ń mu omi dáadáa, ó lè fa orí fífọ́ àbí àìsàn dáadáa àbí àìsimi dáadáa. Nítorí náà mo máa ń mu omi dáadáa, mo sì máa ń sinmi, orí ò kí máa ń fọ́ mi.

Àkókò pẹ̀lú àwọn ẹbí mi jẹ́ àkókò tí mo mú sí okun àyà mí dáadáa. Nítorí pé ìgbà yẹn ni mo máa ń fi bá àwọn ẹbí mi sọ̀rọ̀. Mo máa ń lo àkókò náà dáadáa, a máa ń sọ̀rọ̀, a máa ń ṣeré nípa oríṣiríṣi ohunkóhun eléyìí tí ó bá jẹ́ pé a ń dojú kọ.

Mo fẹ́ràn òwúrọ̀ ní ìyálẹ́ta nígbà tí ojú ò bá ti wọn dáadáa. Ó jẹ́ àkókò tí gbogbo ọjọ́ máa ń dákẹ́ wiri wiri, tí gbogbo ọjọ́ máa ń dákẹ́. Ó jẹ́ àkókò tí mo fẹ́ràn jùlọ nínú gbogbo ọjọ́, ní àkókò ìyálẹ́ta ní òwúrọ̀ kùjù.

Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nípa wíwo ìwà àti ìṣe wọn sí iṣẹ́, àti ìwà wọn àti ìṣe wọn sí àwọn tí ó jẹ́ oníbárà. Ọ̀nà yìí ló jẹ́ kí ń máa ń fi yan àwọn alábáàṣiṣẹ́ pọ̀ mi nítorí pé a nílò ìmọ̀ kan láti mọ̀ nǹkan tí a ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nnkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí Íńtánẹ́ẹ̀tì ó jẹ́ àkójọpọ̀ àwọn information tí ó nílò àti eleyi tó wúlò fún àwọn èèyàn. Nítorí náà mi máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tí mo bá nílò ìrànwọ́ tí mi ò sì mọ bí máa ṣe lọ nípa rẹ̀.

Oríṣiríṣi ǹkan ni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ibi tí àwọn èèyàn méjì ti ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú àbí bí ǹkan ti ṣe wọ́n sí ní ìlú wa bá ṣe wá yi. Nítorí náà, oríṣiríṣi ìròyìn àti àwọn ọ̀rọ̀ ìmọ̀ àti àwọn oríṣiríṣi tó ń lọ ní ìlú ni mo máa ń gbọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Fìlà jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa wọ dáadáa. Oríṣiríṣi colour àti oríṣiríṣi èyí bó ṣe rí ni mo ní, tí mo sì máa ń wọ. Nígbà kuúgbà tí mo bá fẹ́ lọ sí ìta àbí tí mo bá fẹ́ jáde, tí mo sì nílò àti wọ fìlà.

Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń tó bí ìṣẹ́ju ọgbọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà mi tí kò bá sí tíráfíkì lọ́nà, mo máa ń lo ju eléyì tí ó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà mi tí tíráfíkì bá wà, mo máa ń lo ju ìṣẹ́ju ọgbọ̀n lọ nítorí.

Ohun tí mo máa ń ṣe láti tayọ ni pé mo máa ń bèrè lọ́wọ́ àwọn alábàṣepọ̀ mi ohun kan tí wọ́n rò pé bóya a lè yọ àbí ta lè mú kúrò àbí àwọn ọ̀nà mìíràn tí a lè gbà láti fi ṣiṣẹ́. Èyí máa ń mú kí wọ́n máa ń sọ àwọn nǹkan tí ó ṣe pé a ti nílò àtàwọn ta nílò láti lè ránṣẹ́ wa lọ́wọ́.

Ìgbà mìíràn mo máa ń fi aṣọ ìbora nígbà tí mo bá fẹ́ sùn. Ìgbà mìíràn ew si ni mi ò kí ń lọ aṣọ ìbora, nítorí mo jẹ́ ènìyàn tí ómóru oru máa ń mú lọ́pọ̀lọpọ̀. Nítorí náà mi ò kí ń lọ aṣọ ìbora lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n tí òtútù bá mú, mo máa ń lọ aṣọ ìbora.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀ dáadáa. Nítorí Ibi wíwẹ̀ jẹ́ pàtàkì láti máa wẹ̀ mọ́ dáadáa. Mo mọ bí a ti ń wẹ̀, gbogbo ibi tó yẹ kí a máa fọ̀ nígbà tí a bá ń wẹ̀, gbogbo rẹ̀ ni mo mọ dáadáa tí mo sì máa ń ṣe ní gbogbo ìgbà tí mo bá ti ń wẹ̀ àbí tí mo bá ń wẹ̀ èèyàn.

Oríṣiríṣi bàtà ni mo máa ń wọ̀, eléyìí to ga Ilé tó ga, ilé tó ga níwọ̀n gba díẹ̀ àbí ilé tó kúrú àbí ilé pẹlẹbẹ. Bàtà tí mo máa ń wọ̀ ó máa nílò bí ìgbà tí mo bá ń jáde àbí irú ìjáde tí mo fẹ́ jáde. Nítorí náà oríṣiríṣi bàtà ni mo máa ń wọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí oríṣiríṣi nǹkan ni mo máa ń rí lórí Íńtánẹ́ẹ̀tì. Eléyi ti oo bá wù mí àbí eléyi tí mo bá nílò tó bá sì jẹ́ pàtàkì sí mi. Nítorí náà, mo máa ń lọ ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀ ìgbà dáadáa àti.

Mo máa ń fẹ́ràn àti fọ̀ṣọ ni àárọ̀ kùtùkùtù. Nígbà tí ojú bá ti mọ́ dáadáa, tí oòrùn bá ti ṣẹ̀ṣẹ̀ yọ, ìgbà yìí ni mo fẹ́ràn láti máa fọ aṣọ. Nítorí tí oòrùn bá ti yọ, mo lè tètè fọ aṣọ kí oòrùn tó yọ, kí aṣọ náà bá le gbẹ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àdéhùn dáadáa. Nítorí kí ka àdéhùn, ó ní ìtumọ̀ ó sì ṣe kókó. Nítorí àwọn nǹkan mìíràn tí ó le ṣe ìbò àǹfààní sí ara èèyàn. Nítorí náà, mo máa ń ka àdéhùn dáadáa láti mọ ohun tó yẹ kí n ṣe àbí ohun tí ó yẹ kí n ṣe.

Rárá o, mi ò fẹ́ràn láti máa jiyàn. Nítorí ìyàn jíjà jẹ́ ǹkan tí ó ṣe pé ó dé wà dangerous. Ṣùgbọ́n mo fẹ́ràn àti máa bi ìfọ̀kànbalẹ̀ bá eeyàn sọ̀rọ̀. Mi ò fẹ́ràn láti máa bá èèyàn jiyàn rárá rárá, nítorí ó lè yọrí sí ìjà àbí àwọn ǹkan tí ó lè mú pa àgọ́ ara.

Mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi nípa pípe wọn àti sending of SMS àbí WhatsApp text. Ìgbá mi mo sì máa ń sẹndí ímélì sí wọn láti wo àlàáfíà wọn àti láti wò wọ́n bí nǹkan tí a ṣe ta fún wọn bí ó ṣe ń ṣiṣẹ́ fún wọn sí nítorínà ọ̀nà tí mo máa ń gbà níyì.

Oríṣìíríṣìí ibi mo ti máa ń ra nǹkan bí i ọjà àbí orí Íńtánẹ́ẹ̀tì àbí àdúgbò mi pàápàá mo, mo ti máa ń ra nǹkan. Nítorí nǹkan tí mo nílò ó gbọdọ̀ jẹ́ nǹkan tó ṣe pé mo máa rí ládúgbò mi àbí ní ọjà àbí lórí Íńtánẹ́ẹ̀tì bí mo ṣe máa ń ra nǹkan ní ilé yìí.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Nítorí iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn láti máa ṣe. Níwọ̀n ìgbà tí ó bá ti ran àwọn ará ìlú, àwọn ará àdúgbò àti àwọn èèyàn lọ́wọ́. Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn láti máa ṣe, tí mo sì máa ń ṣe lóòrèkóòrè nígbà tí ayé bá ti gbà mí.

Àkókò tí ọ́fíìsì mi máa ń ṣí ni àkókò ni ago mẹ́jọ ní òwúrọ̀. Èyí máa ń gba àwa òṣìṣẹ́ rẹ̀ láyè láti múra dáadáa àti láti tètè bẹ̀rẹ̀ ọjọ́. Níwọ̀n gbà tó bá ṣe pé ilẹ̀ bá ti mọ́ ago mẹ́jọ òwúrọ̀, a gbọdọ̀ dé ibiṣẹ́. Ìgbà yẹn ni ọ́fíìsì máa ń ṣí.

Rárá o, èmi ò jẹ́ ènìyàn kan tí ó máa ń jí ní kùtùkùtù. Nítorí mi ò fẹ́ràn láti máa jí ní kùtùkùtù òwúrọ̀ rárá àti rárá. Mo fẹ́ràn láti máa jí níwọ̀n ìgbà díẹ̀ láti kọjá, tí ó bá ti kọjá àárọ̀ kùtùkùtù. Nítorí náà, mi ò jẹ́ ènìyàn tó máa ń jí lówuro kùtùkùtù.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìnrìn àlàáfíà nítorí pé rìnrìn àlàáfíà ṣe kókó ó de ṣe pàtàkì nítorí oríṣiríṣi ìjà ni ó máa ń ṣẹlẹ̀ ní ìta. Ṣùgbọ́n rìnrìn ni àlàáfíà jẹ́ ọ̀nà tí a fi le mú kí àlàáfíà pọ̀ ní àdúgbò àti ìlú àti bí a ti le ṣe ṣe ìwà ọmọlúwàbí.

Rárá o, èmi kò fẹ́ràn iṣẹ́ ìtagbangba. Èmi fẹ́ràn iṣẹ́ inú ilé tó máa jẹ́ kí ń mọ̀ kan tí mò ń ṣe dáadáa tí ò sí ààyè fún àwọn kan láti máa disturb mi àbí láti má jẹ́ kí n ṣiṣẹ́ dáadáa. Nítorí náà mi ò fẹ́ràn iṣẹ́ ìtagbangba. Mo fẹ́ràn iṣẹ́ inú ilé.

Rárá o, èmi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Níwon ìgbà tó ṣe pé mo ti lè tiraka láti kọ́ bí wón ṣe ń gun, ṣùgbọ́n ẹ̀rù bíbà ò jẹ́ kí mọ̀ bí wón ṣe máa ń gun. Mi ò mọ̀ bí a ti ṣe ń gun kẹ̀kẹ́, dípò ìgbà tí mo tiraka, mi ò lè ṣe rárá.

Ní àpapọ̀ bíi wákàtí márùn-ún àbí mẹ́fà ni mo máa ń wo oju ibòjú lójoojúmọ́. Èmi jẹ́ ẹnìkan tí ó tilẹ tiraká àbí tí ó bìkítà láti máa wo ibòjú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà bíi wákàtí márùn-ún àbí wákàtí mẹ́ta ní ojúmọ́.

Èmi máa ń gba iyin pẹ̀lú ìtẹríba nítorí pé mo mọ̀ pé kì í ṣe nípa tí agbára mi kọ́ ni mo ṣe ṣe nǹkan tí mò ń ṣe bí mo tilẹ̀ tí ra ká. Ṣùgbọ́n àwọn tí ó wà ní àyíká mi jẹ́ kó ṣe ń ṣe fún mi. Nítorí náà mo máa ń gba ìyin pẹ̀lú ìtẹríba nítorí pé mo mọ̀ pé mo ṣi lè ṣe ju bẹ́ẹ̀ lọ.